Ibẹ́re náà sọ wípé ṣe ó rọrùn fún un láti darí àwọn ènìyàn jí. Àwọn ènìyàn sábo wọ́n ní láìsí ẹ̀ṣẹ̀ ijíyà kọsí, láì kò sí sí íjiya, a lè máa sọ̀rọ̀ ìdáríjì. Àti daríji ẹni tó ṣe ẹni ó pín sí ọ̀nà tó pọ̀. Àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí kò ní ìdáríjì, àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó jẹ́ pé tí èèyàn bá ṣe ọ̀nà láti gba daríji ẹni náà ni pé kí èèyàn kó máa ko jìnnà sí ẹni náà titi lailai kí n kankan máa pa'yin papọ̀ mọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó jẹ́ wípé gẹ́gẹ́ bí èèyàn nínú àjọṣepọ̀ ènìyàn ní gbogbo ìgbà, nínú gbogbo ìrẹ́pọ̀ àti ìbájọ́ṣepọ̀ àwọn ènìyàn, a máa máa ṣe ara wa ní ìgbà dé ìgbà. Iru àwọn ìdáríjì bí eléyìí ó rọrùn, pà á pà jùlọ tí ẹni tí ó bá ṣe àìṣedédé bá ti fẹ́ kan tú bá tó sì tọrọ ìdáríjì àti daríji wòn yóò rọrùn àti fi ojú fo àìṣedédé wòn èyí tó fẹ́ kan mú ikùn sínú wá tó yóò rọrùn láti mójú kúrò níbẹ̀. Ta bá ń sọ̀rọ̀ nípa ìdáríjì, ìdáríjì pé oríṣìíríṣìí. Ìdáríjì òfege wà nítorí pé ó tán lóju ni bẹ́ẹ̀ ni kò tán lọ́ọ̀kan ni. Ìdáríjì àtinúwá náà wà èyí tí èniyàn máa gbàgbé gbogbo ohun tí ẹni yẹn ṣe tí ó sì dàbí wípé kò sí ohunkóhun tó ṣẹlẹ̀ mọ́. Ẹ jẹ́ ká, bẹ́ẹ̀ sì ni àwọn ààyè kan wà tí kò sí ààyè fún ìdáríjì rárá gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ǹjẹ́ ta a bá rí ẹni kan tí mo pè ní gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tite mi, tàbí ẹni kan tó sún mọ́ mi gan bí iṣan orun tó wá ń wù wà, tó ń wù wà àti ṣe mí ní jàǹbá dé bí wípé ó fi bí i májèlè sínú oúnjẹ fún mi jẹ. Tí orí bá wá yọ mí tí ń kò jẹ́ májèlè náà tí mo sì rí. Kàkà ká máa sọ̀rọ̀ ìdáríjì bí wọn ó ṣe fà ẹni náà lé àwọn agbófinró lọ́wọ́. Dé bí pé yóò fi lọ fi aṣọ pé ń pe rokọ ọba ní ó wà lọ́kàn ti tẹ́ mi. A lè máa sọ̀rọ̀ ìdáríjì. Nítorí ìdí èyí, ó ṣe pàtàkì láti mọ irú ẹ̀ṣẹ̀ tí èniyàn bá dá ká tó máa sọ̀rọ̀ pé ǹjẹ́ ó rọrùn fún ọ láti máa daríji àwọn ènìyàn. Tó bá jẹ́ nípa àwọn ìwà àwọn ènìyàn tí a máa ń wù sí ara wa ní ìgbà dé ìgbà. Ẹ̀, ò tẹ́mi lẹ́sẹ̀ mọ́lẹ̀, ẹ̀, owó ojú mi lánàá. Gbogbo àwọn wọ̀nyí, a máa ń dojú kọ lójoojúmọ́ tàbí láàárín ọkọ àti aya tàbí láàárín ọmọ àti bàbá. A lè ṣe ká máa máa ṣẹ́ ara wa láti ìgbà dé ìgbà. Irú nǹkan báyìí ó rọni lọ́rùn, ó rọ̀ mí lọ́rùn gẹ́gẹ́ bí èniyàn láti lè dáríjì, láti lè mójú kúrò. Nítorí irú ìwú, irú àwọn ìgbà báyìí máa ń jẹ́ ìgbà ẹ̀kọ́ láti kọ ọmọ ẹni, láti kọ aya ẹni gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àfujòfùdà láti fi ìwà wa kó àwọn ènìyàn èyí tí a jọ ń gbé tàbí tí a jọ ń ṣiṣẹ́ papọ̀ nípa bí a ṣe ń ṣe àforíjì àti mójú kúrò nínú àìṣedédé tí àwọn ènìyàn bá ṣe sí wa. Síbẹ̀síbẹ̀ a gbudọ̀ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé kì í ṣe gbogbo ohun kan ló ní ààyè fún ìdáríjì nínú.